Ah, irú tábìlì iṣẹ́ mi, ó jẹ́ èyí tí ó tóbi, ó sì rẹwà, ó sì dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé gẹ́gẹ́ bí olùkọ́, òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́, mo nílò tábìlì yí tí ó ṣe pé yóò tóbi, tí yóò gba ọ̀pọ̀lọpọ̀ èrò, ọ̀pọ̀lọpọ̀ irinṣẹ́ tí màá le maa fi ṣiṣẹ́.

Ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn, àh, kì í ṣe èyí tí mo lè ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nítorí pé ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ìbéèrè tí ẹ bèèrè yẹn kì ṣe ohun tí ó yé mi dáradára tí mo sì le sọ bí dájúdájú pé ó jẹ́ ohun tí mo mọ̀ npa dáadáa. Ṣùgbọ́n lọ́dọ̀ tẹ̀mí, àwa le sọ ò.

Tí mo bá fẹ́ dá ìbéèrè yìí nítòótó, ó ti pẹ́ gidi gan. Ó ti pẹ́. Kódà mi ò lè rántí ìgbà náà torí tí màá dá so otọ́. Ṣùgbọ́n pẹ̀lú bó ṣe pẹ́ tó, kì í ṣe èyí tí ó ti í ju bí odun márun sí mefá. Ó pọ̀ ju ọdún méje lọ.

À-Àìpẹ́ ni mo kẹ́yìn rìnrìn àjò fún isẹ́, ìyẹn ní oṣù tó kọjá yìí mo sì rìnrìn àjò fún isẹ́ nítorí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ mi máa ń lọ ibi iṣẹ́. Ibi iṣẹ́ mi kẹ̀dẹ̀ re, kò sí ní ìlú tí mo ń gbé, ìlú bòmíì ló wà. Nítorí náà ní ọ̀sọ̀ọ̀sẹ̀ mi mo ń lọ síbi, rìnrìn àjò lọ síbi.

Bẹ́ẹ̀ni, èmi máa ń ṣiṣẹ́ ju wákàtí tó yẹ kí n lọ, torí tí èmi bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí, èmi jẹ́ ẹni tó máa ń ṣiṣẹ́ gan-an tó sì fẹ́ràn kí eeyan o ṣiṣẹ́, nítorí pé mo gbàgbọ́ pé kó ṣe ìwúkọ̀ láti ṣíṣe wá kí n ba parí.